Mo máa ń bá àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ́nà tó dára. Kìkanra mọ́ wọn, mo máa ń fẹ́ ka ṣiṣẹ́ nínú ìfẹ́ torí bí tí ẹ̀yin bá ti ń pariwo mọ́ra ẹni, ọjọ́ a máa lọ. Ṣùgbọ́n tí a bá ní ìfẹ́ ara wa, tí mo ní ìfẹ́ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, a ṣohùn gbogbo nínú ìfẹ́ nítorí pé ìfẹ́ tá ń wò yìí ò ní àkójá òfin.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìrìn atẹ́gùn nítorí pé òun náà sì ní ìrìn tó yára jùlọ. Mi ò tí wọ̀ọ́ rí ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń gbọ́, mo máa ń gbọ pé ìrìn atẹ́gùn dára púpọ̀, ó máa ń yá, tí ẹni bá ń kánjú tó bá rin ìrìnàjò àtẹ́gùn, páápààpáá, olúwa rẹ̀ yóò débi tó ń lọ. Ìdí nìyí tí mo fi láìkì ìrìn atẹgun.

Àkókò ọdún iléyá ni mo fẹ́ràn jù lọ nítorí wípé ẹran máa ń yapa lọ́jọ́ náà. Ẹran máa ń pọ̀ débi wípé èmi tó jẹ́ Krìstẹ́nì ni mi, mo tún máa ń fi ẹran tọrọ fún àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tọ́ jẹ́ Mùsùlùmí tí wọ́n ń lẹnu nínú ìlé wọn. Èmi fẹ́ràn ọdún iléyá jù lọ nítorí pé ọdún ẹran ni, inú mi a sì máa dùn tó bá ti ń súnmọ́.

Mi ò tí lu etí mi rí o, ṣùgbọ́n mò ń gbìyànjú láti lú ní ọjọ́ kan. Mo fẹ́ lu etí kí èmi náà fi ẹtí ṣe. Mo fẹ́ wo bó ṣe máa rí, mo fẹ́ wo bí ìníra náà, ìrora náà yóò ṣe rí, torí ó máa n wúmi láti lu etí lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n ó ní iye owó tó wu, mo fẹ́ jẹ́ kó wà nínú àpò ìpamọ́ mi, ki n tó máa ṣe irú ogé bẹ́ẹ̀.